Ibo, ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn àti lọ jù, òun ni ilé ball, ilé, ibi tí wọ́n ti ń wo eré ìdárayá tí à ń pè ní "Gba sí mi kí n gba sí ọ", òun ni mo fẹ́ràn láti lọ. Ibẹ̀ ni mo fẹ́ràn, ìdí tí mo jẹ fi fẹ́ràn láti lọ ni wípé mo fẹ́ ìgbádùn láàárín, olùkópa méjèèjì só ìdí tí mo fi fẹ́ràn láti lọ ní ẹ.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni tí n bá ti kọ́kọ́ ti jí, mà á dúpẹ́ fún elédùmàrè tó jí mi sí ayé, mà á wá mu ogbo abo tí mo lò, mà á fọ̀, tí n bá ti ṣe yẹn tán, ń fọyín mi, ń sì fọ̀ ṣọ, ń wà padà sórí ibùsùn, ń lọ sun orun ranpẹ́, tí n bá ti wá jí fún orun tí mò ń sun, ń wà jáde síta láti lọ se ìgbadùn ara mi.

Gíga tí mó ga tó, mo ga ní ìwọn bàtà mẹ́fà àti ìlàjì ẹyọ kan ni bí mo ṣe ga tó, bí mi ga jù, mi dẹ kurú jù, so mo ga ní ìwọnba.

Èso wo ni mo fẹ́ràn jù? Èso tí mo fẹ́ràn jù ni ọ̀gẹ̀dẹ̀ tó pọ́n, tí ó pọ́njú tó pọ́n. Ọ̀gẹ̀dẹ̀, àbọ́jẹ àti àgbagbà oun ni mo fẹ́ràn jù. Daradara tí mo fẹ́ràn láti máa jẹ. Tí n bá tú wá mú èso mi fún ìrọ́pò, tí n bá rí ọ̀gẹ̀dẹ̀ mo fẹ́ràn àti máa ń jẹ èso àgbálùmọ̀ ni mo tún fẹ́ràn sì kejì àmọ́ mo fẹ́ràn èso ọ̀gẹ̀dẹ̀ dáradára.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi kò, kò le, kò jẹ tu rọ, torí pé tí mo bá ti jí ní àárọ̀ kùtùkùtù, màá fobsí òkè ní ẹ̀mẹwàá, màá dọ̀bálẹ̀ ní ẹ̀mẹwàá, màá na apá mi ní ẹ̀mẹwàá, màá na ẹsẹ̀ mi ní ẹ̀mẹwàá, tí n bá wa ti ṣe iyùn tán, mo ti parí ere idaraya eré ìdárayá mi ní ọjọ́, ọjọ́, ọjọ́, ọjọ́ún naa nu. So.

Ṣe o máa ń wọ ìbọ̀wọ́? Mi i wọ ìbọ̀wọ́ torí pé ìlú tí mo wà, ooru ó wà ní ìlú tí mo wà. Kò rọrùn fún mi láti wọ ìbọ̀wọ́ sí ọwọ́ mi torí pé ooru yóò máa mú mi púpọ̀ púpọ̀.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Mii ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá torí pé kò sí àkókò fún mi láti máa lọ ilé ìdárayá rárára torí tí n bá ti jí ní àárọ̀ kùtùkùtù, màá múra láti máa lọ ìsbìṣé ọjọ́ mi. Kò wá sí àkókò fún mi láti lọ forúkọ sílẹ̀ fún ilé ìdárayá.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Mo máa ń wo àwọn ètò ní orí tẹlifíṣàn. Àjájá ètò eré ìdárayá púpọ̀ púpọ̀ torí mo fẹ́ràn láti máa wo eré ìdárayá dáadáa. Mo dẹ tú fẹ́ràn láti máa wo eré, eré, eré sinimá. Mo tún fẹ́ràn láti máa wo eré sinimá náà lórí tẹlifíṣàn.

Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn, torí mo fẹ́ ìtẹ̀síwájú lórí iṣẹ́ mi. Mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn kan tún mọ̀ mí mọ́ iṣẹ́ mi, kí n di gbajúgbajà láàárín ìlú kan, èèyàn kan lè mọ̀ mí sí oníṣẹ́ mi, kí n lè máa figagbága láàárín àwọn ẹgbẹ́ mi tó kù.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Bí mo ṣe máa ń ṣe ètò àwọn ímeèlì mi ni, màá pín sí ìsọ̀rí mẹ́rin. Ìkan á wà fún nǹkan tó jẹ́ pé ó wà pàtàkì gangan fún mi tó jẹ́ pé ó ló súnmọ́ mi jù, ìkan nìyẹn. Ikeji á jẹ́ eléyii tó jẹ́ yí pé mo lè máa wọ bẹ̀ ní ẹ̀kọ̀ kan bóyá bí ẹ̀ẹ́mẹ́rin ní àárín ọ̀sẹ̀. Elẹ́ẹ̀kẹta tí mo wá sọ, òun ni mo lè máa wọ bẹ̀ ní bóyá bí ẹ̀ẹ̀kan láàrín ọ̀sẹ̀. So bí mo ṣe pín àwọn ímeèlì mi nìyẹn.

Kí ni àwọn ohun tí o féràn lórí písà? Ǹkan tí mo féràn ní orí písà ni adùn rẹ̀. Tí a bá, tí n bá kọ́kọ́ gbé sí ẹnu, adùn rẹ̀ tó máa kọ́kọ́ mú jáde. Òun ni ó jẹ́ kí n féràn rẹ̀. Torí adùn rẹ̀ dùn ní ìwọ̀nba, fún ara ní oore, ó dùn, ó sì fi ni ní ọkàn balẹ̀ tí èèyàn bá jẹ tán.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ímélì rẹ? Ìgbà, ní àárín ọ̀sẹ̀ tí mo máa ń ṣe ímélì mi tí mo máa ń wò, mo máa ń wò ó ní ó kéré tán ẹ̀ẹ̀mẹta ní àárín ọ̀sẹ̀, ó wá pọ̀ jù ní ẹ̀ẹ̀mẹ́rin sí ẹ̀ẹ̀ márùn-ún. Torí bí mo bá ṣe gba ímélì sí láti ọ̀dọ̀ orẹ tàbí ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, ó tún máa ń determine bí mo máa ṣe ń wọ bẹ̀ dẹ́ra dẹ́ra.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni omi tí kò tutù jù, tí kò sì gbóná jù. Torí àwọn elétò ìlera wọ́n sọ fún wa pé tí èèyàn bá fẹ ní ẹ̀mí gígùn, kó ṣọ́ra fún ohun dúndùn láti máa mu. Torí ẹ ni èmi náà ṣe wá fẹ́ràn láti máa mu omi dáradára ní ìwọ̀n ìgbà tí ọ̀fun bá ti ń gbẹ mí. Só mo nífẹ̀ẹ́ láti máa mu omi púpọ̀púpọ̀ ní gbogbo ìgbà tí ọ̀fun bá ń gbẹ mí.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsínà rẹ? Bí mo ṣe máa rántí ọ̀rọ̀ àsínà mi, mo máa ń kọ gbogbo ẹ̀ sí inú ìwé pélébé kan láti má jẹ́ kí ń gbàgbé. Torí nkàn tí mò ń fi orí mi rò ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Mo máa ń kọ ọ́ sí inú ìwé pélébé, tí ń bá ti wá kọ́ sí inú ìwé pélébé náà tán, i ń wà á fi sí inú ìwé mi, tí ó jẹ́ í pé òun ní mo máa ń kà dáradára. Ìbẹ̀ ni mo máa ń tọ́jú rẹ̀ sí.

Ibo ni o máa ń ra nǹkan? Ibi tí mo ti máa ń ra nǹkan, oríṣiríṣi nǹkan ni ó wà ní, ní ilẹ̀ Yorùbá. Oríṣiríṣi nǹkan náà ni ó tún wà fún mi. Tó bá jẹ́ bí nǹkan bí oúnjẹ, mo máa ń lọ ọjà láti lọ ra àwọn nǹkan oúnjẹ tí mo máa ń lọ ọ́ rà. Tó bá jẹ́ ti aṣọ ni, mo máa ń lọ sí ibi tí wọ́n ti máa ń ta aṣọ, bùtíìkì. Ibẹ̀ ni mo ti máa ń ra àwọn aṣọ tí mo máa ń wọ̀ sí ọrùn. Àmọ́ tó bá jẹ́ ti oúnjẹ, ọjà ni mo ti máa ń ra àwọn oúnjẹ tí ń bá fẹ́ jẹ, tí ń lọ sè é nínú ilé mi. Ọjà ni mo ti máa ń ra àwọn nǹkan.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ko ìròyìn nípa nǹkan tí mo bá ṣe ní ọjọ́ náà, bí àpẹẹrẹ, tí ń bá lọ ibi iṣẹ́ ní òní, mo máa ń kọ bí mo bá ṣe tà ọjà si àti bí mo bá ṣe ná owó sí, mo wá máa ń kọ sílẹ̀ ní ojoojúmọ́. Tó bá ti wá di ìparí oṣù, máa wá ṣe àyọkúrọ̀ láàárín méjèèjì bóyá mo jèrè ni àbí bóyá mo, mo pàdánù lára okòwò mi. Bí mo ṣe máa ń ṣe, mo máa ń kọ ìròyìn sílẹ̀ ní ojoojúmọ́.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ funfun àti àwọ dúdú. Dúdú tí ò ń ṣe dúdú rokírokí ni o, dúdú tó mọ́ ra díẹ̀. Òun ni mo féràn ju. Mo fẹ́ràn láti mọ̀ wọ funfun àti dúdú tí ò ń ṣe dúdú rojúrojú, dúdú tó yẹ pé ó funfun, rẹ́sú rẹ́sú lójú. Òun ni mo fẹ́ràn jù nínú gbogbo àwọ̀.

Ṣé o máa ń gba àwọn ímélì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímélì àìwúlò torí ipé ó kò sí kí yan gba ímélì àìwúlò fún yan torí a máa ń sẹ́ǹdì ẹni oríṣìíríṣìí, àwọn mì àwúlò, àwọn mìn won ní wúlò. So mo máa ń gba àwọn ímélì àìwúlò, tí n bá ti wá gbà tán, mo máa ń mu kúrò ní orí ímélì mi tí mà á jẹ kó kúrò bẹ́ pátápátá tí n bá ti gbà torí kò sí ǹkan tí mo fẹ́ fi ṣe ìgbá to tí jẹ́ pé ímélì àìwúlò nìí.

Nigbà wó ló màa n kì n lọ sí ilé ìkàwé? Mó màa n lọ sí ilé ìkàwé ní ẹẹ́mejì lárín ọ̀sẹ̀, láti lọ mú ìmọ̀ kún ìmọ̀ nípa iṣẹ́ mi àtí. Láti jẹ́ kí àwọn ènìyàn tún mọ iṣẹ́ mi dáradára kí n fi lè mọ ọ̀pọ̀lo tí ń ló tí àwọn ènìyàn ó fi mọ iṣẹ́ mi.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Mo máa ń lo fóònù mi ní ìgbà tó bá ti wù mí, ní lílọ̀ tí ó jẹ́ ipé kò ní òǹkà rárá. Mo máa ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní ìgbà tó bá ti wù mí tí ó sì ní òǹkà tí mo lè fi ṣe àjùwọ̀n rẹ̀, tí mo lè fi pín ìyà ipé báyìí ni mo ti ń lò sí àti báyìí ni mii ṣe lọ sí, so kò ní òǹkà rárá, fóònù mi kò ní òǹkà.

Irú kọ̀ǹpútà wò ní ò ń ní? Kọ̀ǹpútà tí mo ní òun ni àwọn eleyi tí èèyàn lè fi máa ń kọ ọ̀rọ̀ fún ìdánrawò àwọn ọmọ ilé ìwé. Òun ni irú kọ̀ǹpútà tí mo ní. Ó kéré díẹ̀ àmọ́ kò sì tóbi lọ́pọ̀. Òun ń ṣiṣẹ́ díẹ̀ die díẹ̀ níwọ̀n bá agbára títí ẹ̀.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Torí pé ó máa ń mú ìrònú kúrò nínú ìgbà aya eniyan. Àlọ́ apanilẹ́rìn jẹ́ àlọ́ tó dùn, tí èèyàn ó sì rẹ́rìn-ín, tí gbogbo èèyàn ó kó gbogbo eyín rẹ̀ síta. Ti awọn èèyàn ó sì le àlọ́ apanilẹ́rìn jẹ́ àlọ́ ti ọmọdé fẹ́ràn jù dáradára láti mọ̀ ṣùgbọ́n ó sì jẹ́ ilé tó máa ń mú ìrònú kúrò nínú igba aya eniyan.

Yàrá wo nínú ilé rẹ̀ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni ibi tí mo ti máa ń sùn. So, óun ní ibùsùn, ó n ní yàrá tí mo fẹ́ràn jù torí pé ó ní oríṣiríṣi nǹkan púpọ̀ níbí bẹ́ẹ̀. Ó ní ibi tí mo ti lè gba iná sí orí fóònù mi, ó ní ibi tí mo ti lè wẹ̀, ó ní ibi tí mo ti lè ṣe ìgbọ̀nsẹ̀, ó tún ní ibi tí mo tún lè dáná. Torí ẹ́ náà mo fi láìkì yàrá ìbùsùn mi.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójúmọ́? Mo máa ń fọ ọwọ́ mi ní ojúmọ́ tí ọwọ́ mi bá ti dọ̀tí tí n bá ṣiṣẹ́, iṣẹ́ idọ̀tí bíi pé mo gbá inú ilé mi, mo wá need láti ṣe kìní, n lọ fọwọ́. Tí n bá fẹ́ jẹun náà, n fọwọ́ mi. Ìgbà mi, tí ìgbà tó, tó, tó ṣe kó kó jù, òun ni, mo máa ń fọwọ́ tí n bá ti ṣiṣẹ́ idọ̀tí àti tí n bá ti fẹ́ jẹun.

Ṣé o ti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí? Rárá, mi tíì lé ẹni kankan kúrò ní iṣẹ́ rí torí pé mi ò tí máa gba òṣìṣẹ́ sí iṣẹ́ mi. Torí pé okòwò kékeré ṣì ni, kò ti ní agbára láti máa gba ọmọ iṣẹ́, láti máa gba ènìyàn ṣiṣẹ́ sí iṣẹ́ mi. Ìdí, ìdí náà ni torí ẹni mi tí fi lé ènìyàn kúrò ní iṣẹ́ rí.

Ṣé eyín máa ń fọ́? Mo máa ń fọ eyín mi ní ojoojúmọ́ láàárọ̀ kùtùkùtù tí n bá ti jí, màá fọ̀ ní àárọ̀ kùtùkùtù. Iyoku tún di ọjọ́ kejì kí n tó fọ eyín mi, torí náà mo máa ń fọ eyín mi ní ojoojúmọ́.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Mo ní ẹranko ọ̀sìn ní oríṣiríṣi, mo ní adìẹ, mo ní ewúrẹ́, méjejì náà ni mo máa ń sín. Tí n bá ti jí ní àárọ̀ kùtùkùtù, tí n bá ti ṣe iṣẹ́ tán, n ó lọ fún ewúrẹ́ mi àti adìẹ mi ní oúnjẹ òjọ́ wọn. Tí n bá ti wá fún wọn ní oúnjẹ tán, máa wá ṣí wọn sílẹ̀ ní wọ́n ó sì ré lọ. Tóbá sì ti wá dìrọ̀lẹ̀, tí ilẹ̀ bá ti ń ṣú, wọn sì máa padà wá sí ilé láti wá sùn.

Kínni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni i pé, alákọ́kọ́ máa tètè jí ní bí ọwọ́ aago mẹ́fà ìdájí máa ti jí, màá ti ṣe gbogbo àwọn iṣẹ́ ilé mi tí aago méje kó tó lù. Màá ti dé ibi iṣẹ́ mi níbi tí mo ti ń ta ọjà. Ìdojúkọ alákọ́kọ́ ni i pé àìrí orun sún dáradára. Ó wà ní ara ìdojúkọ tí mo ń rí ní ibi iṣẹ́ mi. Élékéjì ni àìsí oúnjẹ àsìkò jẹ ní ibi iṣẹ́ mi, ó tún jẹ́ ìdojúkọ ẹlẹ́ẹ̀kejì. Torí náà ìdojúkọ méjì tó ṣe pàtàkì jù oun ni mo ti dárúkọ un.